Ṣàlàyé fún ẹnìkan bí ó ṣe lè dé ọjà tí ó sún mọ̀ láti ibi. Nítorí pé ọjà jẹ́ ibìkan tí wọ́n ti máa ń ta ọjà. Tí o bá fẹ́ ra ǹkan, tí o bá fẹ́ ra mọ́tò, tí o bá fẹ́ ra oúnjẹ, tí o bá fẹ́ ra aṣọ, àbí tó bá fẹ́ gbé èyàn jáde, ọjà jẹ́ ibi kan tí èyàn lè lò láti ra ǹkan tí eyan bá fẹ́ ra. Nítorí na lè ṣe kókó, ó ṣe pàtàkì láti má ra ọjà ní ìgbà tí o jẹ́ kí èyàn má ra ọjà. Nítorí pé àkókò ni èèyàn fi ń ra ọjà àti ìgbà àti gbogbo nǹkan tí a fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ ṣe ní kíákíá àti ní kíá mọ́ṣá. Nítorí na, èyàn ò gbọ́dọ̀ sọ pé èyàn fi erekere láti fi má ra ọjà nítorí pé ọjà ríra jẹ́ oun kan tí odara, àti pé oun kan tó ṣe kókó láti ra.

Lérò rẹ, kí ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́? Àwọn ọmọdé jẹ́ àwọn ẹ̀dá ènìyàn tí ó jẹ́ àgbàlá, tí ó jẹ́ àwọn ọmọ tí wọ́n ò ní ọjọ́ lórí, tí wọ́n ṣẹ̀ n tàgbàbọ̀, àbí tí a ṣẹ̀ bí wọn, àbí tí a ṣẹ̀ n tọ́jú wọn. Nítorí náà gẹ́gẹ́ bí ìdí èyí, nítorí pé wọ́n ò ní ọjọ́ lórí, wọ́n ò ní ẹ́sípíríẹ́nsì lórí, won gbọ́dọ̀ kọ́ wọn ní ọ̀nà, àṣà àti èdè wa. Gẹ́gẹ́ bí ọmọdé, a gbọ́dọ̀ pon ọmọdé bí a ṣe ń pọn àgbàlagbà lé, bí a ṣe ń tọ́jú àgbàlagbà, àti wípé bí a ṣe ń jẹ́ ọmọlúwàbí ní àwùjọ. Nítorí pé nígbà tí èèyàn ò bá kọ́ ọmọ rẹ̀ bí wọ́n ṣe ń ní àpọ́nlé ara, ọmọ náà, won ni pé ọmọ tí, àbí ọmọ tí a o kọ́ ló ń gbé ilé da kọ́ tà. Nítorí náà ọmọ tí wọ́n bá kọ́, ewú ni láti jẹ́ kí irú ọmọ náà kó tẹ̀síwájú. Ẹ̀yàn gbọ́dọ̀ rí láìdaájú pé èèyàn kọ ọmọ rẹ̀ ní ọ̀nà tó yèkoro àti ní ọ̀nà àwọn àgbà bí wọ́n ṣe ń pọ́n àgbà lé gidigidi.

Sọ fún wa nípa orin tí gbogbo ìdílé yín mọ̀. Orin kan tí gbogbo ìdílé wa tó mọ̀ ni orin Krìstẹ́nì. Èyí jẹ́ orin jẹ́ nǹkan tí a máa ń kọ bí eré àbí bí, bí àṣà àti èdè wa ní ilẹ̀ Yorùbá. A gbọdọ̀ nífẹ̀ẹ́ orin gidigidi nítorí pé orin jẹ́ nǹkan tí ó máa ń mú kí inú eeyan dùn àbí kí inú èèyàn jẹ́, nítorí pé orin jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá ènìyàn. Orin Krìstẹ́nì ni mo mọ̀ tí àwọn ìdílé mi tí wọ́n nífẹ̀ẹ́ láti máa kọ gidigidi nítorí náà ó ṣe kókó ó sì ṣe pàtàkì.

Ṣé o ní ètò, ṣé, ṣé o ní ètò ààpò kọ̀m̀pútà? Bẹ́ẹ̀ ni, mo ní ètò ààpò kọ̀m̀pútà. Nítorí pé gẹ́gẹ́ bí ìwọ tí ò ń tẹ kọ̀m̀pútà àbí tó ń ṣiṣẹ́ lórí kọ̀m̀pútà, o gbọdọ̀ ní àáké sí láti tọ́jú kọ̀m̀pútà rẹ àti láti mọ bí wọ́n ṣe ń tọ́jú kọ̀m̀pútà rẹ. Nítorí pé oní nkan tí a máa ń pè ní virus tí o bá dáàbòbò kọ̀m̀pútà rẹ àbí tí o bá tọ́jú kọ̀m̀pútà rẹ, kọ̀m̀pútà náà o sì le bàjẹ́ kí àwọn fáìlì tó wà bẹ kó corrupt. Nítorí náà gẹ́gẹ́ bí èèyàn tó ń tẹ kọ̀m̀pútà, èèyàn gbọdọ̀ máa jẹ́ kí èèyàn wà very, very careful nígbà tí ó bá ń ṣe kọ̀m̀pútà àbí tí ó bá ń tẹ kọ̀m̀pútà àbí tí ó bá fẹ́ dáàbòbò kọ̀m̀pútà rẹ̀. Nítorí kọ̀m̀pútà jẹ́ nǹkan tí ó ṣe kokọ́ àti tó ṣe pàtàkì nínú ara tí èèyàn bá ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí technology àti tech ma.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí tí mo máa ń fi ń ṣiṣẹ́, ó máa jẹ́ irú iṣẹ́ wo ni mo fẹ́ ṣe àti pé ibo mo ti fẹ́ ṣiṣẹ́ náà. Nítorí pé kò sí ibi tí mo ti ń ṣiṣẹ́ àbí wákàtí kan tí mòle láti fi ṣiṣẹ́. Mo maa n sise ni ọ̀nà oríṣiríṣi àti ni gbogbo ìgbà ni maa n sise iṣẹ́ ṣíṣe jẹ́ ohun kan tó ṣe pàtàkì nínú ayé ẹ̀da ènìyàn. Ẹ̀yàn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ láti rí owó àti láti gbé owó. Nítorí na eeyan gbodo maa sise gẹ́gẹ́ bi nkan ti eeyan fe se. Nítorí náà, mo máa ń ṣiṣẹ́ ní ọ̀nà oríṣiríṣi àti ní gbogbogbà. Mo máa ń lo wákàtí bíi wákàtí méjè láti fi ṣiṣẹ́ nígbà tí bá lọ síbi iṣẹ́. Nítorí pé iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ lowo bayi, iṣẹ́ ọ́fíìsì ni, mo máa ń lọ ní àárọ̀ mo máa dé ní ìrọ̀lẹ́. Nítorí náà tí n bá ma ka lọ ká bọ̀, mo máa lo bíi wákàtí mẹ́jọ láti fi ṣiṣẹ́ náà. Nítorí pé iṣẹ́ ṣe pàtàkì nínú ayé ẹ̀dè ènìyàn.

Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní àdúgbò. Eré àwọn ọmọdé pín sí ọ̀nà oríṣiríṣi. Àwọn ọmọdé máa ń ṣe eré súwè, eré bojúbojú, eré lúdò àti eré táyà nígbà mí, ní àdúgbò mi. Nítorí náà, èèyàn gbọ́dọ̀ máa ní àkíyèsí àti àgaga ìwọ tí ó bá wá ọkọ̀ ní ojú pópó ní àárín ìlú. Ẹ̀yàn gbọ́dọ̀ máa mọ̀ nítorí pé èèyàn o gbọ́dọ̀ mọ nǹkan tí èèyàn ṣe àbí pé nǹkan tí èèyàn wà nígbà mí. Ẹ̀yàn gbọ́dọ̀ ní àkíyèsí rẹ̀ gidigidi nítorí pé èèyàn ò gbọ́dọ̀ wa ọkọ̀ ní ọ̀nà tí ó máa fa ìjàmbá àbí ó máa fa wàhálà ni, nkan nítorí pe abo ile rara je nkan to se pàtàkì gan ni aye ènìyàn. Nítorí náà èèyàn gbọ́dọ̀ máa ní àkíyèsí nǹkan tí èèyàn bá wà ní ìgbà mí, ní ọjọ́ bomi, ní ìlú bomi àbí ní ibi ọ̀rẹ́ àbí níbi ẹbí nítorí pé àwọn ọmọdé máa ń ṣeré kiri gbogbo àárín ìlú.

Ibo àti ìgbà wo ni o ti ń fi ìdákẹ́, ìdẹ, ìdákẹ́ jẹ́ ju? Ìdákẹ́ jẹ́ ju. Ibo ní àti ìgbà wo ni o ti fi, o ti ń fi ìdákẹ́ jẹ́ jú? Kò yé mi àmọ́ nǹkan tí mo mọ̀ ni pé, tó ń sọ ní bíbàyí ni pé, ìgbà wo ni mo ti ṣe ohun kan kẹ́yìn, àbí ìgbà wo ni mo ti ṣe ohun kan mélòó mélòó lóríṣiríṣi. Nítorí pé mo ti ṣe ohun kan tó pọ̀ gan. Nítorí náà, mo wà ní ìgbà tí o bá wùn mí ní má ń ṣe ohun kan tí o, o ṣe kíni. Nítorí náà, èèyàn ní láti ṣọ́ra àti pé láti mọ̀ nǹkan tí èèyàn ń ṣe ní àkókò ìgbà tí ẹni náà tó fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Torí pé mo rí láridájú pé èèyàn gbọdọ̀ mọ̀ nǹkan tí èèyàn ń ṣe ní àkókò ìgbà tí èèyàn bá fẹ́ ṣe nǹkan tí ẹni ẹniyàn bá fẹ́ ṣe. Nítorí pé ìlera ènìyàn ó jẹ́ èèyàn lógun, ó sì ṣe pàtàkì gidigidi láti ṣe nǹkan tí òun bá fe ṣe. Nítorí náà, èèyàn gbọdọ̀ ṣe nǹkan tí èèyàn bá fẹ́ ṣe ní àkókò àti ní ìgbà tí èèyàn bá fẹ́ ṣe. Torí pé ó ṣe kókó àti pé ó ṣe pàtàkì gidigidi láti ṣe nǹkan tí èèyàn, èèyàn bá ba bá fẹ́ ṣe ní ìgbà tó yẹ kí èèyàn ṣe àti ní ìgbà tó yẹ kí èèyàn máa ṣe.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe ń ka àwòrán ilé? Lẹ́kọ̀ọ̀kan, ó dá kí èèyàn máa ka àwòrán ilé. To rí wípé àwòrán ilé kíkà jẹ́ ǹkan tó ṣe kókó, tó ṣe pàtàkì. Ó máa jẹ́ kí èèyàn mọ iye ènìyàn tí èèyàn ní nílé àti oyè ǹkan tí èèyàn ní nílé. Ẹ̀yàn gbọ́dọ̀ máa ka àwòrán nítorí pé àwòrán jẹ́ ǹkan tó ṣe kókó, tó sì ṣe pàtàkì gidigidi nínú ayé ènìyàn. To rí kíkà àwòrán nígbà mí ò jẹ́ ǹkan tó ṣe kókó, tó sì ṣe pàtàkì nínú ayé ènìyàn.

Ìgbà wo ni o ń rẹ́rìn-ín ní látọ̀kàn ewá kẹ́yìn? Oríṣiríṣi ìgbà mo ti ń rẹ́rìn-ín rí nítorí pé rẹ́rìn-ín rí jẹ́ ǹkan tí mo máa ń ṣe àti ǹkan tí mo kì í fẹ́ kí èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi má le rẹ́rìn-ín. Mo máa ń pa àwọn èèyàn lẹ́rìn-ín gan torí pé mo like ẹni tí inú rẹ̀ bá ń dùn àbí ẹni tí ó bá ń yọ̀. Nítorí aláyọ̀ ni mo ní ìfẹ́ láti máa bá ń rìn. Torí aláyọ̀ ni mí, ẹni orire ni mí, ẹni ibùkún ni mí, ẹni ògo ni mí, ẹni ńlá ni mí, ibi gíga ni ayé mi wà, ibi gíga ni mo ń lọ, ẹni gíga ni màá fẹ́ nítorí pé èèyàn ọlọ́lá ni mí. Torí pé àwọn olórí orílè-èdè, mo máa yá orílè-èdè lówó. Nítorí náà, mo gbọdọ̀ rí lári dájú pé mo rẹ́rìn-ín ní gbogbo ọ̀nà àti ní gbogbo ìgbà tó bá wù mí láti rẹ́rìn-ín.